Bátìrì fóònù ni ó máa ń lo wákàtí mẹ́fà kí ó tó kú. Ǹjẹ́ bátìrì tí ó ní agbára tí kò gín tètè lọlẹ̀, tí bá ti fi sínú iná, ó dẹ máa ń tètè charge. Wákàtí kan àtàbọ̀ ló fi máa full. Bí ó bá dẹ̀ tì full tán, o máà lo wákàtí mẹ́fà kó tó lọlẹ̀

Ọsàn ni, ọsàn ni mo fẹ́ràn láti máa jẹ, to ri pe ó dára lára, ó dẹ̀ dùn, ó dẹ̀ máa ń pa ọ̀ngbẹ́. Omi ọsàn dẹ̀kẹ̀rẹ̀ tí eniyan bá mú, ara ẹniyan a máa dán sí i ni, ẹni tí ẹni a máa dán sí i, ó sì dùn láti mú. Bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn rẹ̀, mo lè mú púpọ̀, kì í le ojú kan— ọjọ́ kan tó ṣú.

Bẹ́ẹ̀ni mo mọ beta tí n òun, mo mọ baṣé ń wẹ̀. Láti kékeré níwọ́n tí n kọ́ mi baṣé ń wẹ̀. Níwọ́n tí ń gbà yẹn, mo máa gbé wá lọ sí, gbé wá lọ sí pool, mo máa lọ pé òkèrè ká máa wẹ̀. Igba yẹn lọ síbẹ̀ tí ń kọ́ mi láti kékeré. Nísìí mo mọ baṣé ń wẹ̀ dáadáa, dáadáa nánì.

No o, rárá mi ò kí ń fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá nítorí pé n o gbàgbọ́ pé ko si ǹkan tan fẹ́ fi orúkọ mi ṣe, deni mi ò nílò láti fi orúkọ mi lẹ́sì bẹ́ẹ̀ fún ìdí kankan. Nítorí pé kosi nkan ọ lè fi ṣe ǹkan mi tí ẹ̀ kọ́ ṣe, nítorí náà mi kì í fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Rárá o, mi ò kí n ṣe ènìyàn tó máa ń jí ní kùtùkùtù o nítorí pé iṣẹ́ tí mò ń ṣe kò gba aye fún mi láti máa jí ní kùtùkùtù. Ago mẹ́wàá sáàgọ́ mọ́kànlá, ìgbà mí ago méjìlá ni màá ń jí láàárọ̀. Iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gbà kí màá jí ní kùtùkùtù rárá, rárá, rárá, rárá ni. Nítorí náà, mi ò ṣe oní kùtùkùtù.

Mo maa n yaworan daadaa, amo, o le maa jade bi, ba se fe lokan nigba mi àmọ́ mo yí jẹ ẹni tó mọ bi won se n yàwòrán dàda. Mo sì máa ya àwòrán ní òorékòóre tó sì máa yọ dáadáa, tó máa rẹwà, tó máa dá ṣákíá. Mo mọ bí won ṣe ń ya àwòrán dáadáa.

Rárá o, mi ò tí ì gun alùpùpù rí. Mi ò tí ì gun rí àmọ́ mo ni lọ́kàn láti gùn ní ìjọ kan. Kò dẹ́ ni pẹ́ mọ́ ti máa gùn. Mi ò gun alùpùpù rí àmọ́ mo o wà lókan mi láti gùn. Mò dẹ́ mọ́ ibi tọ́ tí n máa gùn. Màá gùn láìpẹ́.

Bí a ṣe bá ti súnmọ́ ara wa tó ni ìsọ̀rọ̀ náà máa ṣe tó. Bí ó bá jẹ́ ẹni tí a súnmọ́ ara wa dáadáa ni a máa sọ̀rọ̀ dáadáa. Àmọ́ tó bá jẹ́ ẹni tí a súnmọ́ ara wa dáadáa, a máa ma yọ ọ̀rọ̀ sọni tí o dẹ dáa. So ò ní ṣe pẹ̀lú bo nikálukù bá bá ṣe súnmọ́ ra wa sí.

Èmi ni fúnra mi ni olórí iṣẹ́ mi, bá ti ṣe ìbáṣepọ̀ mi pẹ̀lú ara mi dé dán mọ́rán, àmọ́ tí ó bá dé ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn tí mo gba ṣiṣẹ́ ni ó dán mọ́rán. Tí ó bá ti ń ṣe nǹkan tí mo fẹ́ kan ṣe, ti mo fẹ́ kan sé ṣẹ́, tí ó bá ti ń ṣe, kò ní sí ìṣòro kankan.